Ètò ìdárayá mi bẹ̀rẹ̀ ní òwúrọ̀ tí mo bá jí. Àkọ́kọ́ níbi ni pé mo ní láti ṣe push up ní ìgbà tó bá wù mí, kò ní òǹkà. Ṣùgbọ́n mo ní láti ṣe ó kéré jù mẹ́wàá ní ojúmọ́. Oríṣìíríṣìí eré ìdárayá mìíràn ni mo ti máa ń ṣe. Eleyii tó ṣe pàtàkì níbẹ̀ ni pé kí mo rí i pé mo se ní àṣekára tí mo làágùn. Consistency ṣe kókó tí o bá ń ṣe eré ìdárayá. Ṣùgbọ́n torí tí o bá ń ṣe lónìí tí ò ń fi ọpa ọjọ́ mìíràn jẹ, o kò ní ṣe ara ẹ le máa wà ní okun tó. Ó dára kí o má ṣe é ní ojoojúmọ́ kí ó má lè jẹ́ kí, kó di nǹkan mìíràn tí o bá ń ṣe lọ́wọ́. Ara eré ìdárayá tí mo ti máa ń ṣe ni bọ́ọ̀lù gbigbà. Bọ́ọ̀lù gbigbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ìrọ̀lẹ́ ní ẹkan kan jẹ́ ara eré ìdárayá tí wan tu wáa ń ṣe.

Ṣíṣe àjọyọ̀ ọjọ́bí jẹ́ ǹkan tí ó ti yàtọ̀ nínú ọdún mélòó kan sẹ́yìn. Nígbà tí mo kéré dáadáa, àjọyọ̀ ọjọ́bí jẹ́ ǹkan tí a kò kí ń fi ṣeré nínú ẹbí wa. Nítorí pé ẹnikẹ́ni tí ó bá nínú àwa mẹ́rin tí àwọn bí mi bí, ẹnikẹ́ni tí ó bá ń ṣe ọjọ́ ìbí nínú wa máa rí pé ẹni kọ̀ọ̀kan wá fún un ní ẹ̀bùn. A dẹ̀ tún máa ṣe ìnáwó ránpẹ́ ní ọjọ́ náà bí ka dín bí bọ́ǹsì, pọ́pọ́fù àbí ǹkan ìpanu ní ìrọ̀lẹ́. A tún máa mú ǹkan olo ẹlẹ́rìndòdò náà ṣi. Ṣùgbọ́n lẹ́nu jomẹ́ta yìí kò fi bẹ́ẹ̀ wáyé mọ́. Nítorí pé oníkálukú nínú wa náà ti n dàgbà síi. Àti pé ní àsìkò tí ǹkan yìí máa ń ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wa ni a wà nílé, a ò tí ì lọ sí ile ilé-ẹ̀kọ́ yunifásítì nígbà náà. Ṣùgbọ́n lẹ́nu jẹ́ mẹ́ta yìí ọ̀pọ̀lọpọ̀ wa ni a kò ṣe nítòsí mọ́. So nígbàkigbà tí ẹnikọ̀ọ̀kan bá ṣe ọjọ́ ìbí, ojú ò kí ń sábà á pé nílé. Ṣùgbọ́n ní ìgbà náà ó jẹ́ ǹkan tí ẹni tí ó bá fẹ́ ṣe ọjọ́ ìbí máa fi ojú lọ, tó máa ṣe ojú lọ́ná ṣi, tó máa ṣe ojú kòkòrò rẹ̀. Tó bá dẹ jẹ́ ǹkan tí oníkálukú wa náà máa retí pé ní ọjọ́ ìbí mi, màá gba ẹ̀bùn. Nígbà mìíràn, àwọn obí mi lè ra aṣọ tuntun fún ẹni tí ó bá ń ṣe ọjọ́ ìbí. Eléyìí jẹ́ ǹkan tí mo ti ṣe àfẹ́kù rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n nígbà tí a fi ń ṣe ná jẹ́ ǹkan tí a gbádùn.

Lára nǹkan tó ṣe pàtàkì fún ìlera tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń fojú fo, òun ni eyín wíwò. Igba ti mo lọ wo eyín mi gbẹ̀yìn jẹ́ bí ọdún bí mẹ́ta sẹ́yìn. Nígbà náà, nǹkan tí mo fẹ́ ṣe ni pé mo fẹ́ dí àwọn ihò kọ̀ọ̀kan tí ó wà nínú eyín mi. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó ń ṣẹlẹ̀ sí eyín wa ṣùgbọ́n a kò kọ bí àrà sí wọn torí pé tí a bá ṣe ń fi oúnjẹ sí ẹnu, ó sì máa wọ ẹnu wa, a dà í jẹ. Ṣùgbọ́n tí a bá mú ìtọ́jú eyín wa ní òkùnkùn dùn, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni ó wà níbẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ìrora ni ó leè ba àrà tí eyín kò bá wà ní àlàáfíà. Eyín ríro wà lára nǹkan tí ó burú ju, lára nǹkan tí, lá-- tí ó burú ju tó, tó máa ń ṣe iye ọmọ ènìyàn. Ẹni tí eyín bá ń ro, tí eyín tí ó, tí ó bá ń ro rẹ, o lè, o ò lè fi agídí yọ dánù kúrò nínú ẹnu rẹ̀. Ṣùgbọ́n tí o bá lọ yẹ eyín rẹ wò ní òrékòórè, wọn á le wá, wà á le tí mọ wípé ìhọ wà nínú eyín rẹ. Wọn a dà ẹ́ ti ṣe àlàyé fún ọ wípé ṣe o fẹ́ yọ ọ́ ni àbí o fẹ́ kí wọ́n bá ẹ dí ìwọ tó wà níbí eyín rẹ náà. Ṣíṣe àyẹ̀wò eyín jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó ṣe kókó. Tí a bá mú ìtọ́jú eyín wa ní òkùnkùn dùn, yóò a jẹ́ nǹkan tí ó dára fún gbogbo wa. Ṣùgbọ́n àwọn ìjọba náà ni túbọ̀ ni láti ṣe ìkúnlọ́wọ́ àti ìpolongo fún ìtọ́jú eyín torí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gan-an ni kò mọ àǹfààní tó wà nínú kí èèyàn máa ṣe ìtọ́jú eyín rẹ̀ kó sì máa yẹ eyín rẹ̀ wò ní òrékòórè. Tí àwọn ènìyàn wa bá túmọ̀ nípa ìtọ́jú eyín, bóyá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn á túbọ̀ kọ̀bi àrà sí jíjẹ eyín wọn wò. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn ènìyàn kò fi bẹ́ẹ̀ kọ̀bi àrà sí tí eyín wíwò náà ṣe jẹ́ ọ̀kan gbòógì lára wọn. Ìlera wa jẹ́ nǹkan tó ṣe kókó tó ṣe pàtàkì tí kò yẹ kí a fi ọwọ́ hànrẹ̀ ẹ́ mú, kò yẹ kí á gbé e lárugẹ kí a dà mọ̀ wípé jíjẹ eyín wò jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Yẹ eyín rẹ wò lónìí kí o lè ríi wípé eyín rẹ wà ní àlàáfíà.

Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn kí ó máa tètè sùn ní alẹ́, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa ń dí mi lọ́wọ́ láti tètè sùn ní alẹ́. Àkọ́kọ́ ni pé tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí mo nífẹ̀ẹ́ jù Manchester United bá ní bọ́ọ̀lù alẹ́, mo ní láti wo bọ́ọ̀lù náà kí n tó sùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n nígbà tí mi ò bá, tí mi ò bá ní nǹkan tí mo fẹ́ ṣe ní alẹ́, mo máa fẹ́ràn láti tètè sùn. Títètè sùn mi náà kì í ṣe pé bí i aago mẹ́jọ, aago méje ní alẹ́. Tí mo bá tètè sùn, mo máa sùn ní nǹkan bí i aago mẹ́sàn án àbí aago mẹ́wàá ní alẹ́. Tí mo bá dẹ̀ fẹ́ pẹ́ sùn, màá sùn ní nǹkan bí i aago méjì àbọ̀ ní òru. Títètè sùn ni títètè jí, eléyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. Nígbàkígbà tí mo bá ní nǹkan tó ṣe pàtàkì tí mo fẹ́ ṣe ní òwúrọ̀ ọjọ́ kejì, mo máa fẹ́ràn láti tètè sùn ní oku ọ̀la. Ni alẹ́ náà kí n tètè sùn bí i aago mẹ́sàn án àbí ní aago mẹ́jọ. Mo rántí ìgbà tí mo fẹ́ lọ ṣe àgùnbánirọ̀ ní ìpínlẹ̀ Bauchi ní ọdún tó kọjá tí mo mọ̀ wípé mà á jí lọ ni. Mo tètè sùn ní ọjọ́ náà bótilẹ̀ jẹ́ wípé àrà nkán tó máa mú mi tètè sùn ni tí ó bá rẹ́ mi tí mo bá ti lọ ṣe àwọn iṣẹ́ alágbára kan nígbà tí ilẹ̀ mọ́. Ni alẹ́ mo fẹ́ràn láti tètè sùn tí ó bá rẹ́ mi tí mi ò bá ní okun àti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo lè ṣe ní alẹ́. Ní ìgbà kan àṣà tí ó ti lọ ni wípé wọ́n ma kó, a máa kó ara wa jọ ní alẹ́, a máa bá ara wa fọ̀rọ́ jomitoro ọ́rọ́ àbí ká máa pa òwe. Ṣùgbọ́n eléyi jẹ́ nǹkan tí mi kò ní àǹfààní sí torí iru àdúgbò tí mò ń gbé. Ṣùgbọ́n ó dára kí èèyàn máa ṣe eré alẹ́ ṣùgbọ́n ó tún dára náà kí a tètè sùn ní alẹ́ kí a lè bá tètè dé ibi iṣẹ́ òjọ́ wa ní ọjọ́ kejì. Báwo ni ìwọ ṣe máa ń lo àṣà alẹ́ tirẹ̀? Ṣé bí i tọdọ èmi ni àbí ó yàtọ̀ sí ti ẹ?

Ǹjẹ́ ìwọ tí ẹ mọ ǹkan tí wọ́n ń pè ní ojúrojọ́? Ojú ọjọ́ jẹ́ ǹkan tí àwọn olóyinbọ̀ máa ń pè ní weather. Weather condition jẹ́ ǹkan tí ó jẹ́ bí òfurufú àbí bí agbègbè bá ṣe rí ní àsìkò kọ̀ọ̀kan. Tí oòrùn bá mú, ojú ọjọ́ máa, máa funfun gbooro. Ó dẹ máa dàbí pé ooru mú. Tí a bá dẹ́ wà ní àsìkò ọ̀ginnintin ná tí òtútù bá mú tí atẹ́gùn fẹ́, ojú ọjọ́ yìí náà tún yàtọ̀. Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ní ojú ọjọ́ tí gbogbo ẹ̀ pa lọ́lọ́, tí òtútù mú tí kò si òòrùn púpọ̀. Oòrùn jẹ́ ǹkan tí mo, tí kò bá mi ní ara mi tí mo kóyìrá kí ó máa pa mí kí máa san mí wàwá. Bí à ń torí àwọ̀ mi tó pupa rẹ́súrẹ́sú ni àbí nítorí bí òòrùn ṣe máa ń kó sí mi ní ojú. Mu mi rántí ìgbà tí mo wà ní ilé ìwé yunifásítì nígbà náà ní ìpínlẹ̀ Oǹdó. Oòrùn ìpínlẹ̀ Oǹdó tún yàtọ̀ sí oòrùn ìpínlẹ̀ mi náà tí mo ti gbé rí. Tí a bá lọ sí yàrá ìkàwé tí a ń padà bọ̀ ní ọ̀sán, àwọn oòrùn tí ó máa ń tàyàn ní ẹrẹ̀kẹ́ tí ẹrẹ̀kẹ́ á pọ́n rósórósó. Àwọn oòrùn bẹ́ẹ̀ jẹ́ oòrùn tí ó burú gan-an. Nítorí náà, mo fẹ́ràn kí, mo fẹ́ràn ìgbà oyẹ́ àbí kí ojú ọjọ́ kí ó rọra pa lọ́lọ́ kí oòrùn má mú jú. Ó dára fún.

Tá bá ń sọ̀rọ̀ nípa eré ìdárayá tí mo fẹ́ràn jù. Eré ìdárayá tí mo fẹ́ràn jù jẹ́ eré gbọ́, eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá jẹ́ nǹkan tí mo ti, mo ti fẹ́ràn láti ìgbà tí mo ti kéré. Bí ó le jẹ́ wí pé bí mo ṣe ń dàgbà sí ni mi ò ní àǹfààní láti máa gbá a dáadáa mọ́. Ṣùgbọ́n nígbà tí mo kéré, ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa kópa nínú rẹ̀ dáadára. Ní bí mo ṣe ń dàgbà sí, ó ti wá, bí mo ṣe ń gbà ṣe kópa ní orí ìdárayá ni pé mò ń gbá ní orí ẹ̀rọ ayélujára. Àwọn géèmù eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni mò ń gbá báyìí. Eré náà jẹ́ bí ìṣupò rọ̀pù fún ti ojú ayé tí mi ò lè gbá mọ́. Ṣùgbọ́n kò dàbí kò rí, eré rẹ̀ kò rí bákan náà. Eré ìdárayá àfi bọ́ àfẹsẹ̀gbá, ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ láti máa wò dáradára tí mo dẹ̀ máa fẹ́ gbà. Ṣùgbọ́n mo jẹ́ ẹnìkan tí ó máa ń tètè ṣe léṣe tí ó bá gbá eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Eré náà wà lára ǹkan ìdí tí mò ń ṣe, ìdí tí mi ò ṣe máa gbá mọ́.

Lára ǹkan tó ṣe pàtàkì fún omo ènìyàn ni pé láti máa ṣíká àdéhùn tó bá ṣe. Mo máa ń rí i pé àdéhùn tí mo bá ṣe sí ènìyàn kò pọ̀ ní àpọ̀jù tí mo máa fi gbàgbé torí ẹnikẹ́ni tí ó bá sọ pé wa ṣe nǹkan fún, ẹni náà lè ti fi, o lè ti lọ fi ọkàn síi kó jẹ́ wípé iwo nìkan ni ó ri wípé ó lè gba òun. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ènìyàn máa ń fi ọ̀rọ̀ ẹnu lásán ṣe àdéhùn fún ẹlòmíràn. Eléyìí kò dáa tó, torí o kò mọ̀ bí ẹni náà ṣe nílò iranlọ́wọ́ sí ní àsìkò tí iwọ kàn sọ̀rọ̀ náà bi erè. Tí o bá ṣe àdéhùn tí o kò mú ṣẹ, o jẹ́ ǹkan tí ò burú jáì, tí ó dẹ̀ yẹ kí a máa, tí ó dẹ̀ yẹ kí a ṣe, ká mu ni okúkú dùn wípé a kò máa fi, a kò máa ṣe àdéhùn èké fún àwọn ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ẹni tí ó bá jẹ ẹni tí ẹnu ẹ̀ dùn, ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni yóò sọ tí òun náà kò ní rántí mọ̀ pé òun ṣọ. Iru àwọn ẹni bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe àdéhùn wípé àwọn yóò fẹ́ ọmọbìnrin kan tí wọ́n kò ní padà fẹ́ ọmọbìnrin náà, bó ti lè jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn tí wọ́n máa ń ṣàdéhùn fúnra wọn ni wọ́n ki mú ṣẹ. Ṣùgbọ́n ǹkan ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí ó máa ń fà, ǹkan lára ǹkan tí ó máa ń fà ni wípé tí o bá jẹ ẹni tí ó máa ń sọ̀ orọ̀ jù àbí tí o bá jẹ́ ẹnìkan tí, tí kò kí mọ ìgbà kan tí èèyàn máa ń fi ọ̀rọ̀ ẹnu pamọ́, iru ẹni bẹ́ẹ̀ á kó sínú wàhálà àìmú àdéhùn ṣẹ. Ó ní ìgbà mẹ́ta kan tó ń sọ wípé èèyàn ò gbọdọ̀ máa sọ̀rọ̀. Ọ̀pọ̀ ni ìgbà tí o bá ń bínú, èkejì ni ìgbà tí inú ẹ bá ń dùn, èkejì ni ìgbà tí inú rẹ ò bá dùn. Àwọn ìgbà mẹ́tẹ̀ta yìí jẹ́ ìgbà tí èèyàn, gbogbo ọ̀rọ̀ tí èèyàn bá sọ ko máa jẹ́ ọ̀rọ̀ tí ó ṣọ pẹ̀lú ìbínú àbí tí ó fẹ́ sọ.